Ṣé o ti lu etí rẹ rí? Rárá mi ò lu etí mi rí. Ti etí mi ṣe wà láti ìbẹ̀rẹ̀ t'olohun se dá mi ni ọ́n. Mi ò ní ìdí àti mi ò si rí ìdí láti lu etí.

Ṣé o fẹ́ràn ìṣe ìtagbangba? Mi o lè sọ pé mo fẹ́ràn ìṣe ìtagbangba, mi ò sì lè sọ pé mò fẹ́ràn rẹ̀. Nígbà tí ṣíṣe ìtagbangba bá dé, a ó ṣe é. Ṣùgbọ́n kì í ṣe ohun tí mo yàn láàyò, kì í ṣe ohun tí mo fẹ́ràn láti máa ṣe ìtagbangba bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá dé, tó bá ti ṣe ohun tí mọ̀lẹ́bí fẹ́ ṣe, máa ṣe é.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Rárá mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Nígbà wo ni o kẹ́yin rin irinàjò fún iṣẹ́? A, ó ti ṣẹ diẹ̀ ò, ó ti ṣe diẹ̀ tí mo kẹ́yin rin irinàjò fún iṣẹ́. Ó dàbí pé àárín ọdún ti ó kọjá ni mo kẹ́yin rin irinàjò lọ sí ibi iṣẹ́, fún iṣẹ́. Látì igbà náà, mi ò tí keyin, mi ò tíì lọ rìn irìnajò fún iṣẹ́ kankan. Ṣùgbọ́n mò ń, mò ń fojú sílẹ̀, mò ṣi n ro láti lọ rìn irìnàjò fún iṣẹ́.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo fẹ́ràn láti máa gbọ́ orin nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo fẹ́ràn láti máa tún orin kí a máa gbọ́ oríṣiríṣi orin tí ó bá yàn láàyò. Ó máa ń jẹ́ kí ọkọ̀ mi balẹ̀.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Tí emi bá ṣe ń yan àwọn alábáàṣìṣẹ́pọ̀, màá kókó wo alábáàṣìṣẹ́pọ̀, màá wo bọ́yá wọ́n pójú òṣùwọ̀n, màá wo irú ẹ̀kọ́ tón ní, màá wo irú ǹkan tón mọ̀, màá dẹ̀ fún wọn ní ìdánwò, ẹni tó bá yọrí sí, tó bá yọrí àbí tó bá ṣàṣeyege ni màá n mú.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, mo jẹ́ ẹni tó ní àyà, mo jẹ́ ẹni tó, tó ja, tó lakíkanjú, mo jẹ́ ẹni tí ó kì í bẹ̀rù àwọn èeyàn. Nítorí náà kò sí ibi tí mi ò tí lè sọ̀rọ̀. Ẹnikẹ́ni tó bá wùú o jẹ́, màá sọ tọkan mi, màá dẹ̀ sọ ohun tí mo fẹ́ sọ fún ẹni náà.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Rárá, mi ò ní nọ́mbà orílẹ̀ kankan. Ni ìlú orílè-èdè tí mo wà, ìjọba ò kí ń pọn dandan nọ́mbà orílẹ̀. Won sì káramásìkí rẹ. Nítorí náà, kò n ṣe ǹkan ta yàn láàyò, kò sí ǹkan tí à ń fọkan sí.

Ṣé o máa rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa rìn ní àlàáfíà. Mo jẹ́ ẹni tó fẹ́ràn àlàáfíà. Mi ò ṣe ẹni tó, tó fẹ́ràn ìjọ̀gbọ́n. Mi ò ṣe ẹni tó máa ń wá ìjọ̀gbọ́n. Mi ò ṣe ẹni tó máa ń bọ̀ wáhala àwọn ẹlòmíràn. Mo fẹ́ràn láti máa jókòó síbi tí, tí gbígbé mi bá gbé. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí gbígbé mi máa gbé.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Tí iṣẹ́ bá pa emi àtàwọn èèyàn pọ̀ àbí tí mo bá gbé iṣẹ́ fún àwọn èèyàn, mo fẹ́ràn láti máa fi owó wọn sọ́tọ̀ torí mi ò fẹ́ láti máa jẹyàn ní owó iṣẹ́. Nígbà tí wọ́n bá dẹ̀ parí iṣẹ́ wọn, mo máa ń ni èèyàn kan tí màá kó owó fún kó pín pẹ̀lú àwọn, àwọn èèyàn rẹ̀ kánjọ pín.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ìṣẹ́gun òde? Ó ti pẹ́ o, ó ti pẹ́ mi ò sì rò pé máa lọ.

Ṣé o mọ bí a ti ń fọn, fọn kí ni? Sé fọn bàálù ni? Sé fọn fèrè ni? Kí lá ń fọn? Torí mi ò mọ kókó fífan ilé yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ bàálù ni, bàálù àwọn ọmọ kéékèèké, mo mọ̀ tán ṣe ń fọn. Ṣùgbọ́n bó bá jẹ́ fèrè ni, awon ferẹ́ omọ̀dé náà, mo mọ̀ tán ṣe ń fọn.

Àwọn ojú òpó ayélujára wọ́n wo ni o wà? Oríṣiríṣi òpó ayélujára ló wà ní orílẹ̀ èdè Nàìjíríà, a ní bíi MTN, a ní Globacom, a ní Etisalat, a ní Airtel àwọn tí a mọ̀.